Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún Kérésìmesì jẹ́ àjọ̀dún tí ó kó ẹbí mọ́ra tó kó ara mọ́ra. Mo fẹ́ràn rẹ̀ nítorí oríṣiríṣi àwọn eré ìdárayá tó kúnù àjọ̀dún Kérésìmesì. Èyí ni oṣù kejìlá, ní on the twenty five ní ọdọọdún.

Ah, mi ò ní gíláàsì òòrùn. Mi ò ní gíláàsì oorun rárá. Ṣùgbọ́n mo ń gbìyànjú láti ra gíláàsì òòrùn nítorí ojú mi. Wọ́n recommend ẹ̀ wípé kí n ní gílààsì òòrùn nítorí kí òòrùn má bàá wọ inú ojú mi. Ṣùgbọ́n mo sì ń wá owó láti fi ra gíláàsì òòrùn nítorí pé ó wọ́n díẹ̀ ní ọ̀dọ̀ wa ní ilẹ̀ wa ńbí bàí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ gan-an ni, bí i ago, bí i yẹtí etí, bí i ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ẹsẹ̀, àmọ́ fẹ́ràn ohun ọ̀ṣọ́ dáadáa. Mo, mo, mo nífẹ̀ẹ́ gan-an ni nítorí pé ó máa ń bu ẹwà kún ènìyàn tí ènìyàn bá wọ gbogbo àwọn ohun ọ̀ṣọ́ yẹn.

Mi ò ní ẹranko ọ̀sìn o, mi ò ní rárá. Ó wù mí láti ní eran ẹranko ọ̀sìn ṣùgbọ́n níbi tí mò ń gbé, bíbà, àwọn, àwọn anini, anini wọ́n wà bíbà yi gan. Tí bá ní kí n lọ ra ẹranko láti sin ẹranko n bíbà yi, mo mọ̀ pé kí n tó dé láti ibi iṣẹ́, wọ́n á ti bá mi gbé e lọ, wọ́n á ti bá mi gbé, wọ́n máa ti pá jẹ. Mi ò dẹ̀ le ṣe wàhálà dànù. So nítorí ẹni mi ò ṣe ra ẹran ẹranko ọ̀sìn.

Èdè tí mo fẹ́ kọ èdè Faransé. Mo fẹ́ kọ èdè Faransé tí a ń pè ní èdè French. Mo fẹ́ kọ èdè, eh, èdè Korea. Mo fẹ́ kọ èdè Hausa. Mo dẹ fẹ́ kọ èdè Igbo. Àwọn èdè tó wù mí láti kọ nìyen ṣùgbọ́n èyí tó wù mí jù tó wà láti inú látọkùn mi ò ní èdè Faransé.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí nítorí wípé bóyá ti ń bá ti ń lọ sí ibi iṣẹ́, tí bá lẹ́ẹ̀tì, mo ti lẹ́ẹ̀tì gan-an, tó jẹ́ pé tí ń bá ṣọ́ra, mọ́tò ó máa ja mi jù sílẹ̀. Mọ́tò ibi iṣẹ́ wa á jà mí jù sílẹ̀. Mo máa tètè gun alùpùpù kó lè tètè gbé mi dé ibi tí bus stop, ibi tí mọ́tò wa máa ń páàkì sí. Màá le tètè wọ inú mọ́tò kí mọ́tò má bá jà mí jù sílẹ̀.

Uhm, ìpàdé orí fóònù yẹn, ah, èmi mo pé kò sí irú ìpàdé orí fóònù yẹn. Ah, ó kò dàbí ìpàdé tí èèyàn bá rí ní ojúkorojú ta bá ríra wa lójúkorojú báyìí. Ṣùgbọ́n èmo o mo máa ń ní àwọn situation kan tí ó máa ń fàá tó máa ń fi ṣe ìpàdé orí fóònù. Ṣùgbọ́n ìpàdé orí fóònù náà ó wà okay ṣùgbọ́n kò lè dàbí ti ojukoroju So, mo prefer láti ṣe ìpàdé ojúkorojú.

Ní ibi iṣẹ́ mi, èmi ò mọ̀ bí mo ṣe máa ń pàrọ̀ iṣẹ́ o. Nítorí pé tí iṣẹ́ bá pọ̀ fún mi, mo máa ń make sure pé mo ṣe, má ṣe nínú hundred percent, màá ṣe bí eighty five, ninety percent. So that tí wọ́n bá tiẹ̀ béèrè lọ́wọ́ mi, màá le ní ìgboyà àti sọ́ n pé ok. Mo ti ṣe dé bí báyìí p'ókun nǹkan kékeré tó jẹ́ pé wọ́n ò ní lè sọ̀rọ̀ ní pé à, kílódé tí ò ṣe é parí ẹ̀ àbí ní ǹkan tí ó lè fa èdè àìyedè láàárín èmi àti wọn. Èmi ò kí mi ò mọ̀ bó ṣe ń pa irọ́ iṣẹ́ tó bá pọ̀.

Ah! Ẹ̀dá tí eléèdúá dá mi, ó dá mi ni ẹ̀dá tí ó ní àìsàn kankan lára. So àwọn èèyàn tó bá ní àìsàn lára lọ lè máa jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera wọn. Ṣùgbọ́n èmi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí n ṣe mímọ̀ ṣe èmi náà bí kò ṣe oore-ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ lórí ayé mi tí ó jẹ́ kí i ní àwọn ìlera lára. So gbogbo oúnjẹ, òun lè mi jẹ o. Gbogbo oúnjẹ pátá ni mò ń jẹ. Kò ṣe éyi kan tí ó jẹ́ èrò àbí kíni kan. Mm-mm, gbogbo oúnjẹ tó bá ti wá available, mo máa jókòó títí máa jẹ tí máa yọ bẹ́ kí bí ọmọ eku. Ẹ̀ṣé o.

Ah, èmi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe ìsọdọ̀tun ọkàn o. Mi mọ̀ bóyá tó bá sọ ní èdè Gẹ̀ẹ́sì bí ó le ye mi, ṣùgbọ́n èmi, ìsọdọ̀tun ọkàn emi ò mọ̀ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Tí n bá mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀, màá mọ ìwé èsì tí mo máa fún un yín. Ṣùgbọ́n ọwọ́ tí mo wà, mi mọ nǹkan tó ń jẹ́ ìsọdọ̀tun ọkàn ẹ ṣe.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ orin kélékèlè bóyá tí n bá ti ń ṣe iṣẹ́ lọ́wọ́ tí iṣẹ́ yẹn wọ̀ mí lára dáadáa. Mi ò ní mọ̀, ìgbà tí máa bẹ̀rẹ̀ sí ní máa kọrin kélékèlè, kélékèlè, kélé, títí, títí tí màá fi ṣe gbogbo iṣẹ́ mi tán. Màá ṣà mọ̀ wipe mò ń kọrin. Mo lè tí wa ṣiṣẹ́ tán, máa wo pe a, òrin ni mo máa ń kọ látàárọ̀ yìí bí mo ṣe rí nìyẹn.

Ẹ mọ̀ pé èmi máa ń ṣe iṣẹ́ lábẹ́ èèyàn ni, kì í ṣe pé bóyá àwọn èèyàn ń ṣe iṣẹ́ lábẹ́ mi. So, tí ẹ̀yin ò bá ṣiṣẹ́ lábẹ́ mi sìn mo ṣi le, mo máa mọ̀, mà á sọ pé òkè bí ẹ̀yan ṣe ń ṣètò owó iṣẹ́ le léyi, báyi léyan ṣe ń ṣètò owó iṣẹ́. Ṣùgbọ́n e mọ̀ pé mo n ṣiṣẹ́ lábẹ́ èèyàn ni. So, ẹni èèyàn ṣe ó ń san owó fún èmi ni, mì wá, mi ò ní idea bí èèyàn ṣe máa ń ṣètò owó iṣẹ́

Oṣù kejì ni a bí mi tí à ń pè ní February. Ni oṣù kejì on the twenty one. O kan lé ní ogún nineteen eighty nine. Ẹ ìgbà táa bí mi nìyẹn, ṣùgbọ́n oṣù táa bí mi gan gan, oṣù kejì ọdún nineteen eighty nine loṣù táa bí mi.

Ehn, nígbà tí mo kéré, tí mo kéré gan-an ni yíyà àwòrán wà nínú ẹ̀jẹ̀ mi ni mo máa ń ya àwòrán lóríṣiríṣi. Ṣùgbọ́n ní ìsìn tó ti ẹ̀ wá jẹ́ pé a ti wá dàgbà, iṣẹ́ ọ ti wọ̀ wá lọ́rùn, iṣẹ́ ò fún mi láyé. Ehn, oríṣiríṣi bùkátà tó wà lọ́rùn kò tì e wá jẹ́ kí n kí n ráyè àti ya àwòrán mọ. Nínú ọdún yìí báyìí mi ò tí ì ya àwòrán kankan. Nínú ọdún ta wà yìí, mi è tí ì ya àwòrán ẹ̀yọ̀ kan tó kéré jù báyìí.

Ah! Awọn nkán tí mo fẹ́ran lórí pizza, oun ni cheese, cheese pizza. Ah! Mo fẹ́ran cheese pizza, though, mi ò tí jẹ rí ṣùgbọ́n bí pi-- bí cheese yẹn ṣé máa n fà lórí pizza yẹn, ah o wù mí jẹ gan. Mo dẹ̀ ṣé máa wá ọ̀nà bí mo ṣé máa lọ rà ní Debonia Pizza. Cause, ó dábi pé àwọn yẹn mọ pizza yẹn ṣe dáadáa, tọ́ je pé cheese yẹn máa pọ̀o gan lórí pizza yẹn. Nkán tí mo fẹ́ ṣe ni yẹn.

Bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ni bí mo ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ lórí àyan ńkan tí ilé iṣẹ́ wa dá lé lórí, gbogbo àwọn advantage tó wà níbẹ̀, bí wọ́n ṣe lè ṣe, bí wọ́n ṣe lè rí ere. Ẹ̀hẹn, àgbékalẹ̀ ọ̀rọ̀ fún àwọn oníbàárà. Wọ́n máa jẹ́ kí wọ́n ní interest láti darapọ̀ mọ́ wa.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìtagbangba, tó dá àwọn èèyàn máa le appreciate, wọn máa le appreciate irú iṣẹ́ tí mò ń ṣe, a lè fa àwọn ènìyàn mọ́ra, a lè jẹ́ káwọn ẹlòmíi kan ní interest láti ṣe irú iṣẹ́ yẹn yálà láti fi bẹ̀rẹ̀ okoòwò àbí láti lè fi kọ́ àwọn ènìyàn. Ẹ̀hẹn, mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìtagbangba dáadáa.

Ah! Mo jẹ́ èèyàn tó jẹ́ pé mo cherish àdéhùn gan-an nítorí pé èmi fúnra mi. Mo mọ bí mo ṣe máa ń, bó ṣe máa ń lára mi, bó ṣe máa ń dùn mi tí àwọn ènìyàn bá bá mi ṣe àdéhùn, tó bá mú àdéhùn ṣẹ. So nítorí, ehn, pain tí mo máa ń go through tó bá bá mi ṣe àdéhùn, ẹhẹ ẹhẹ, èmi náà mo máa ń ro, àwọn èm-- mo máa ń fi àwọn èèyàn sí ipò tèmi náà. So àti ṣe àdéhùn, mi-- mo máa kọ́kọ́ rò dáadáa ní pé ìgbà tí bá máa ṣe àdéhùn feyàn, ní pé kó tó tó ìgbà yẹn, màá ti mú àdéhùn ṣẹ. Ehẹ, so àdéhùn ò jẹ́ mi lógún gan-an. Tí bá ń fẹ́ ṣe àdéhùn fún yàn, màá ti calculate é, màá ti rò pe okay. Ó yẹ kí ó ti rí bái, ó yẹ kó ti rí bái. Even tí ó bá í tíì tó bẹ́yẹ̀n, mà lè wá ọ̀nà mi láti fi mú àdéhùn ṣẹ tí ó fi ní dùn ẹni yẹn nítorí ọjọ́ iwájú.

Tí n bá ń dúró dè nǹkan, mo máa ń tẹ fóònù mi ni. Máa ní láti máa wo one or two things. So that mi ò ní lè, mi ò ní lè níí, mi, mi ò ní lè feel wipé ó pẹ́. So mo máa ń tẹ fóònù bóyá bí ń pé kí n máa play game àbí kí ma wó rí Facebook. Ehén. So that by the time tí bá máa fi wo gbogbo ẹ̀tàn, nǹkan tí mo ń retí a lè ti dé. Ehén. So mi ò ní lè fúnra pé time ti lò nígbà tí mo ń dúró dè nǹkan.

Bí mo ṣe máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀ ni, màá kọ́kọ́ wo bí ìwà wọn ṣe rí, bí wọ́n ṣe ní ẹ̀mí ìtẹríba sí, bí wọ́n ṣe ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ sí, bí ara wọn bá ṣe balẹ̀ sí, bí wọ́n bá ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ sí. Ẹ̀hẹn, gbogbo àwọn yẹn ni mo máa wò dáadáa. Tí n bá ti rí, tí n bá ti rí bí wọ́n ṣe ń ṣe, ẹ̀hẹn, òun ni màá fi yàn póda. Eléyìí ni mo lè bá ṣiṣẹ́, témi àti ẹ̀ àní ní ìṣòro, eléyìí ni mo lè bá ṣiṣẹ́, eléyìí mi ò lè bá ṣiṣẹ́, ẹ̀hẹn. So gbogbo àwọn area yẹn òun ni mò máa ń wo láti kí n tó lè mọ ènìyàn tí mo lè bá ṣiṣẹ́ pọ̀. Nítorí àwọn ẹlòmíì wọn ò mọ bó ṣe ń bá ènìyàn sọ̀rọ̀, wọ́n a kàn sọ̀rọ̀ ṣàkà. Wọn láì, wọn ò ní, wọn ò ti ẹni bó dáń pé wọ́n fẹ́ bí ènìyàn ṣe, bí ó ṣe máa feel, bó ṣe máa dùn sí, ẹ̀hẹn. So nǹkan tí mo máa ń wò nìyẹn.

Ah! Mi ò, mi ò ni ààyè àti máa sọ pé, bóyá mo fẹ́ máa join àwọn ilé ìdárayá, nítorí pé, ẹ wò, ọ̀nà tí mo ní pọ̀, bùkátà tó wà lọ́rùn mi pọ̀. Iṣẹ́ tí mo ń ṣe gan o fún mi láàyè, depòdepò bóyá màá le sọ pé mo fẹ́ ráyè àti lọ join eré ìdárayá láti lọ fi orúkọ lẹ. Mi ò, mi ò ní, mi ò fi orúkọ kankan lẹ̀ o.

Ah, àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń sín, tí mo bá ti fẹ́ sìn máa fi ọwọ́ bo ẹnu mi, torí kí ìtọ́ ẹnu mi kó má lọ taba ara ẹlòmíì àbí ẹnu ẹlòmíì. So and that is the, eh, bí ọ̀nà tí ó da láti fi fún rẹ̀ níí, ní àpọ́nlé nìyen. Torí bá ti ń sín, mo máa ń fi ọwọ́ bo ẹnu mi láti lè dẹ́kun àti jẹ́ kí ìtọ́ mi kó ta sí ẹlòmíì lára àbí lójú, àbí lẹ́nu.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlááfiá, mo máa ń rìn lálàáfíà. Ọlọ́run elédùmarè kò dẹ̀ jẹ́ kí n rí aburú kankan, àláfíà ni mo máa ń rìn. Though, tí n bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, mo máa ń, Ibi tí mọ́tò bá ń kọjú sí, èmi máa ń kọjú náà síbẹ̀. Ibi tí mọ́tò bá kẹ̀yìn sí, mo máa ń kẹ̀yìn síbẹ̀, so that àá lè jọ máa rí ojú ara wa tí n bá ti ń bọ̀, màá lè wà extra careful.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Nígbà tí mò ń lọ sí ilé ìwé gíga, ilé ìwé gíga tí mo lọ, ilé ìwé gíga Èkìtì ni. Èkìtì dé, ó dé gin sí Èkó. So mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Mo ti rin ìrìn àjò lọ sí Òṣogbo náà rí, lọ sí Èkó. So oríṣiríṣi ìlú ni mo ti dé.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù yẹn mo máa ń mú lọ sí ibi iṣẹ́ mi nítorí amúnútutù èyí tí a fi ọwọ́ dá, èyí tí wọ́n ṣe sí ibi iṣẹ́ mi, tó bá ti lè tán báyìí, gbogbo ẹ̀ máa tutù yínyínyín ni. Ó dé máa ń wọnú egungun ara mi. Tí bá ti ń lọ ibi iṣẹ́, mo máa mú aṣọ òtútù dání láti fi jẹ́ kí ara mi kó rọra máa lọ kọ́kọ́ ẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn. Mo máa ń wo dáadáa àwọn oríṣiríṣi ètò tí wọ́n máa ń ṣe lórí tẹlifíṣàn. Mo máa ń wò ó dáadáa. Yálà ni ibi iṣẹ́ mi ni o. Yálà ni ilé mi ni o. Kódà gan, mo tún máa ń lo Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú tẹlifíṣàn mi inú ilé láti lè fi wo YouTube, láti lè fi wo oríṣiríṣi eré ìdárayá àti àwọn ètò kankan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, a máa ń di ọjà bọ̀ tí a bá wà nínú oko. Ìgbà yẹn taa kéré tó jẹ́ pé a ní oko. Taba ti lọ sí oko, a di ajá úgú, ajá ewúro, ajá ẹ̀fọ́ loríṣiríṣi, a di gbogbo rẹ, a wu ẹ̀gẹ́, a di gbogbo ẹ̀ wá sí ilé táa bá ti ń bọ̀. So taba ti lọ sí oko ìgbà táa kéré, ẹ mọ̀ pé eko la wà á sìn. So àráyè ṣe gbogbo àwọn nǹkan bẹ́yẹ̀n mọ́, ṣùgbọ́n mo mọ̀ pé mo sì máa ní oko tó dẹ́jẹ́ pé irú àwọn nǹkan bẹ́yẹ̀b máa, ó máa, ó máa ṣẹlẹ̀.

Àwọn ọ̀rọ̀ àwàdà àti bí àwọn ẹlòmíì ṣe máa ń ṣe, ó máa ń jẹ́ kí n máa rẹ́rìn-ín. Bíi àwọn oríṣiríṣi jokes, ẹlòmíì, ìwà ẹ tó bá ṣe n wúwa ń gbà mí àbí tó bá ń sọ̀rọ̀ bó bá ṣe ń ṣe ń gbà mí, ó máa ń pà yàn lẹ́rìn-ín gan. So oríṣiríṣi ohun tó bá ń ṣẹlẹ̀ ní àráǹdì mi, òun ló máa ń pa mí lẹ́rìn-ín. Ti bá rí pé ó jọ mọ́ nǹkan tí ojú ẹ máa rẹ́rìn-ín sí.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan. Nítorí pé, ètò ǹkan ó, ó máa ń jẹ́ kí ǹkan rọrùn fún ẹ̀yàn. Bóyá a ti bá fẹ́ ṣe ǹkan ẹyọ kan tàbí òmíràn, màá ti kókó ṣe ètò ẹ̀ sílẹ̀ láti bí i, bóyá mo fẹ́ ṣe ǹkan le nìí, màá ti kókó ṣe ètò ẹ̀ sílẹ̀, màá ti ṣe gbogbo èbó ṣe ko rí ní bo ya ẹ, ọjọ́ mẹ́rin, márùn-ún sẹ́yìn. So that tó bá dé ọjọ́ náà, kò ní sí èdè-áiyedé àbí kò ní sí ìdíwọ́ lórí àwọn ètò kankan tó yẹ kí olúwa ṣe. Gbogbo ẹ máa ti ṣẹ́lẹ̀, a lè lo bóyá ṣe ekú lọ, olúwa a lè mójútó, gbogbo òní lè dárú mọ́yàn lórí.

Èmi ò mọ̀ bí mo ṣe máa ba eeyàn lọ sí ìṣègùn òde o, mi ò mọ̀ rárá, rárá. Nítorí pé emi gan o rìn ní ìlànà àwọn oníṣègùn tí máa fi sọ pé bá ń ṣe òdì kan, mo wá bá wọn lọ. Rárá, èmi ò mọ̀ ọ́n ṣe, èmi ò mọ̀ ọ́n ṣe. Tí bá ti lọ sí ilé ìjọsìn mi boya á ní àjọ̀dún láti ṣe, màá gbọ̀nà ilé ìjọsìn mi lọ. Ṣùgbọ́n pé mò ń lọ ìṣègùn òde, rárá mi ò lọ rí, mi ò lọ rí.

Ah ibi iṣẹ́ mi, irú iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́ ẹnu lé ni. Kì í ṣe field work, rárá kì í ṣe iṣẹ́ ìgbéjáde, though A ní oríṣiríṣi department tó deal lórí oríṣiríṣi ọ̀nà. Ṣùgbọ́n àwọn ẹlòmí tó máa n ṣe ìgbéjáde wọ́n wà ní ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n iṣẹ́ yìí tí èmi ń ṣe gangan, òun ni ise inule. Tó jẹ́ pé àwọn oníbàárà wa máa pè wá sí ọ̀dọ̀ wa táa wa máa gbé ìpè wọn tá a lè bá wọn yanjú wàhálà ìkan tàbí ìmí èyí tí wọ́n ń kojú lórí ohun nǹkan tí a ṣe, lórí èròjà wa tá a ṣe.

Èmi ò mọ ìtumọ̀ Pirotíìnì o. Mi ò mọ ìtumọ̀ ẹ rárá rárá. Dẹ́podẹ́po tí màá fi mọ irú èsì tí mo fẹ́ fún yín lórí ohun mímu Pirotíìnì. A! Kò yé mi o. Ẹ má bínú torí Ọlọ́run. Mi ò mọ ohun mí mu kan tí mo fẹ́ sọ.

Lóríṣìíríṣìí ìméèlì àìwúlò pọ̀ gaaán nínú, nínú ìméèlì mi tó jẹ́ pé mo máa ń ṣe environmental gan-an lè lórí tí màá delete gbogbo ẹ̀. Tí ń bá tú delete ẹ ká tó rí, ká tó fọ̀, àwọn íméèlì àìwúlò á tún kún nu íméèlì mi gan-an. Èmi o ti ẹ wá mó ǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ń erase wọn dànù ni, cause kó má jẹ́ kí memory fóònù mi tàbí memory kọ̀m̀pútà tí mo ń lò kó full.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù. Tí mo bá ti sóúnjẹ, tí bá ti bù nu ẹ́, tó bá sì kú, a! Màá jẹ o. Se mo fẹ́ dànù ni? Kò se dánu. Àsìkò tó lú wa ẹ tí ẹ wà yii, asiko à ti mà mánéèjì ni. Mo máa ń jẹ àwọn oúnjẹ mi tó bá kù, tí n bá ti se, tó bá kù, mo màá jẹ ẹ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹun nínú ọkọ̀ o. Mi ò tíì ra ọkọ̀, mi ò tí ì ra ọkọ̀ bọ̀. Bóyá tó bá jẹ́ pé mò ń travel, mò ń lọ sí mò ń rìnrìn àjò lọ́wọ́, tí ebí dé ń pa mí, mo máa rà oúnjẹ tí màá jókòó, tí màá farabalẹ̀ jẹun dáadáa, tí màá jẹun, tí màá yó, tí màá yó bọ́ntù-bọ́ntù. Mo máa ń jẹun nínú ọkọ̀ dáadáa tí ebí bá pa mí.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilé. Mọ mọ dáadáa bí wọ́n ṣe má ń ka. Só bóyá tí èèyàn bá kọ kàn àbí tí ó bá fi àwọn àwòrán tó bá fi sínú frame inú igi tó bá fi kọ́ ilé. Bóyá tí èèyàn báa fẹ́ kúrò àbí tí ó fẹ́ kó wọn pọ̀, mọ máa kà wọ́n láti bí wọ́n ṣe lẹ mọ ilé, màá kà wọ́n bẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára. Tí n bá ti s'oúnjẹ tí n bá ń jẹun lọ́wọ́, mi ò kí ń sọ̀rọ̀ nítorí kí ata kó má lọ pa mi lórí. Àwọn dẹ tí máa ń sọ ní wọn ti kọ́ wa ní ìgbà ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní pé tí a bá tí ń jẹun, a ò gbọdọ̀ sọ̀rọ̀ torí ó ní àwọn ìjàmbá tó tọmọ́ kí èèyàn máa jẹun kan tun waa máa rọjọ́. Táta bá pàyàn lórí, ó máa ń fa nǹkan mii nígbà mii.

Àkókò te emi máa ń sùn, àkókò alágọ nlá nlá ni o. Alágọ nlá nlá ni mo máa ń sùn bí i ago méjìlá òru, bí i ago kan, bí i ago méjì. Tipátipá ni mo máa ń fi sùn bí i ago mọ́kànlá torí ó máa ń lá àwọn nǹkan tí mo máa ń ṣe ni orí ẹ̀rọ ayélujára mi kó tó di pé mo lọ sùn.

Ah! Mi ò fẹ́ràn ìrìn àtẹ̀gùn, mi ò fẹ́ràn ìrìn àtẹ̀gùn rárá, rárá, rárá, rárá, rárá nítorí gbogbo bí ẹ̀ṣẹ̀ ṣe máa ń ròyàn tí ẹ̀ ò bá ti ń gùn, tí wọ́n bá ń gùn lọ tó ń gùn bọ̀, tó ń gùn lọ à kò, kò, kò dẹrùn, kò dẹrùn rárá torí gbogbo ìtàn méjèèjì báyìí ló máa máa ròyàn gogo, gogo ni. Èmi ò fẹ́ràn, mi ò fẹ́ràn ìrìn àtẹ̀gùn rárá.

Hmm, ẹni tó bá ní ọkọ̀, òun ló ń ra epo. Ṣùgbọ́n èmi o, ì n lọkọ̀. Dípòdípò kó dàgan, mi ní táyà ọkọ̀. Dípòdípò yín ń rẹpo sínú rẹ̀. Ìyín lọkọ̀ o. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ láì jìnnà, Eléduàá máa ṣe ní ìrọ̀rùn fún mi tí màá fi ra ọkọ̀ bọ̀gìnì bọ̀gìnì tí má de máa rọ epo kúnú ọkọ̀ náà bámúbámú.

Nínú ilé tí mò ń gbé, iyàrá kan náà nínú ilé tí mò ń gbé tó máa ń pè ní a room self contain. So mi ò ní iyàrá kan tí mo fẹ́ràn jù, iyàrá ẹyọkan náà tí mo ní náà ni mo fẹ́ràn jù tí mo rọra n ṣe jámbalá jámbalá mi ń bẹ. Mi ò ní yàrá mi, ṣebi ẹniti ó bá ní, tó bá lò ń kọ́lé tó pọ́, kó iyàrá púpọ̀ ló máa lò ń fẹ́ràn iyàrá kan, òun ò fẹ́ràn iyàrá kan.

Ah! Ojoojúmọ́ ni mò ń lo fóònù mi, ojoojúmọ́. Kò sí ọjọ́ kan tó kọjá báyìí tí mi ò ní lo fóònù mi. Ojoojúmọ́ mò ń lo fóònù mi torí nǹkan tí mò ń ṣe ó pò jaburata tí mò ń dènì láti máa ṣe wọ́n lójoojúmọ́ tí mi ò gbọdọ̀ yọ ọjọ́ kan báyìí lórí ẹ̀. Ojoojúmọ́ mò ń lo fóònù mi o, ojoojúmọ́ ni.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ gan-an nítorí pé ó máa ń bu ẹwà kún mi. Tí n bá wọ ohun ọ̀ṣọ́, ẹwà mi máa ń yàtọ̀ gan-an. Ẹ̀mi ni ẹ̀gbà ọwọ́, ẹ̀gbà ẹsẹ̀, ẹ̀gbà ọrùn, yérí etí. À, mo fẹ́ràn e gan-an ni láti máa wọ ohun ọ̀ṣọ́ sára.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òjò bá fẹ́ rọ̀. Ẹ mọ̀ pé tó jò bá fẹ́ rọ̀, ó máa tutù mini mini mini, kò ní sí àlè, kò ní sí nǹkan tó jọmọ́ ooru. Irú ojú ọjọ́ yẹn tó jẹ́ pó ojú máa, ó máa fẹ́ dúdú díẹ̀ tí ò ní sí oòrùn rárá. Ẹ̀hẹn, irú ojú ọjọ́ yẹn ni mo fẹ́ràn jù, ni mo fẹ́ràn jù láti máa jẹ́ kí ó máa ṣẹlẹ̀.

Mo mọ pé oríṣiríṣi ẹ̀dá ni a máa ń bá wọ ọkọ̀ tí ò ń ṣe èmi nìkan. Tí ẹyan kan bá mú mi bínú, ṣà ká to yẹ kí ń sọ̀rọ̀, màá ma wọ ran ni. Torí mi ò nífẹ̀ẹ́ sí àti máa bá yànjà rara. Agbarà mi ò gbe, ọkàn mi ò gbe. Tí ń bá ń bínú, màá dá kẹ́ mi ni sọ̀rọ̀. Màá sá máa wo ènìyàn rán kó má ṣe éyi tó bá wu.

Ojú òpó ayélujára tí èmi wà, ojú òpó ayélujára tí MTN, òní èyí tí mo wà, ojú òpó ayélujára tí mo wà nìyẹn.

Èmi ò mọ ìtumọ̀ inágíjẹ̀ tí ẹ ń sọ ò, kò ye èmi. Èmi ò mọ̀ itumọ̀, tí n bá mọ̀ itumọ̀ ẹ, màá mọ̀ bí mo ṣe máa dáhùn ìbéèrè yín, ṣùgbọ́n èmi ò mọ̀ itumọ̀ inágíjẹ̀. Ẹ má bì mí.

Ah! Nígbà tí òjò bá ń rọ, èmi máa ń sùn ní o. Mó mọ̀ pé ìgbà yẹn lorún máa ń dùn jù. Orun yẹn máa ń dùn dáadáa. Tójò bá ti bẹ̀rẹ̀ báyìí, tí n bá ti bọ́ sí orí ibùsùn mi, máa yí ṣọ mọ́rí ni mo ti lọ. Máa fẹ́ràn láti máa sùn nígbà tójò bá ń rọ.

Orin tí mo fẹ́ràn jù òun ni orin Bàbá Àrà. Bọ́n dẹ̀ ṣe kọ orin yen leleyi. Bo ṣe wolúwa lo ń ṣọlá, bo ṣe wolúwa lo ń ṣogo, kò sẹ́ni tó le bí i léèrè, bo ṣe wolúwa lo ń ṣọlá. Bàbá Àrà ló kọ orin yẹn. Bàbá Àrà. Olúbùkọlá Olómọlá.

À, ojoojúmọ́ mo máa ń wo ojú àwòrán. Ojoojúmọ́ ni mo máa ń wo ojú àwòrán. Ojoojúmọ́, òun ni mo máa ń wo ojú àwòrán. Ko sí, mi ò ní ìgbà tàbí àkókò kan tí màá ní máa wo ojú àwòrán lénìí mi ni wò lọ́la. Ojoojúmọ́ ni mo máa ń wò ó.

Mi ò ní ìrora kankan, kódà gàn aya mi máa ń ṣe gbangba ni tí n bá máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Aya mi máa ń ki, ó máa ń ki dáadáa torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ tó dá mi lójú ni. Mi ò kín, mi ò kín béèrú àti sọ̀rọ̀, èmi máa sọ, máa sọ ọ̀rọ̀ bó bá ṣe rí ni, mi ò kín béèrú rárá.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn bó tí bá ti ń lọ sí ibi kan tí ó dẹ yemi, màá béèrè kí ń má lọ sọnù. Mí l'ẹmi àti sọnù rárá èmi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn, màá béèrè ọ̀nà gan ni lọ́wọ́ ènìyàn tí bá ti ń lọ. Torí ẹ, tí bá ti rí pé ọ̀nà yìí ti fẹ́ dàrú mọ́ mi lójú, hìn tètè béèrè pé ẹjọ o, mò ń lọ ibi báì báì ẹ júwe fún mi o, wọn á dẹ́ júwe fún mi, màá dẹ́ de bẹ́ mà gẹ́tì ẹ́.

Àjọyọ̀ ọjọ́ ìbí mi tí mo ṣe kọjá, mo rora ṣé ní onírànpẹ́ ní ibiṣẹ́ mi. Gbogbo àwa tí a wà ní under ọ̀gá kan tó jẹ́ team, mo ra ṣé, mo ra mineral, mo ṣe pọ̀nmọ́, a ṣe snacks, mo ra ṣé ní onírànpẹ́. Èmi ò ṣe lálariwo rárá nítorí owó.

Èmi ni mo máa ń mú kọ́kọ́rọ́ ilé mi, mo máa ń mú dání ni tí n bá ti ń lọ si ibi iṣẹ́. Ṣùgbọ́n ni ẹnu ijọ́ mẹ́ta ètí nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé mi, àtigbá yẹn báyìí ni mo ti bẹ̀rẹ̀ sí ní mú kọ́kọ́rọ́ ilé mi ni mò ń fún alábàgbé mi ní iwájú yàrá mi. Mi ò mú dání mọ́

Ẹ̀yin ò kìí fọ́ mi o. Nígbà tí ó ń ṣe orí, orí mo mọ̀ pé ó máa ń fọyàn, ṣùgbọ́n won máa ní ṣé ẹ̀yin máa ń dùn ọ. Hhen! Ẹ̀yin ò kí ń dùn emi. Lóòótọ́ iṣẹ́ ìjókòó oun ni iṣẹ́ tí mo ń ṣe ní ibi iṣẹ́ mi ṣùgbọ́n ẹ̀yin ò kí ń dùn mi. Nígbà mí tí iṣẹ́ bá pọ̀ gan lọ rí máa ń fọ mi. Ìjọ mi, ẹ máa ní ṣé ẹ̀yin máa ń dùn ọ kìí ṣe ṣé ẹ̀yin máa ń fọ ọ.